Gbogbo ìgbà ni mo máa ń, gbogbo ìgbà ni mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé, ẹ̀, láàrín ìṣẹ́jú mẹ́wàá sí ràwọ̀n ni mo máa fi ń yẹ̀wò. Mo má n wò lóore kóòré ntorí ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gba àwọn ímeèlì tí ó máa ń ṣe mí lánfàáni. Nítorí mo ti ṣe tò je pé oríṣìíríṣìí ìkànnì na lè fi ímeèlì ránṣẹ́ sí mi. Bákan náà níbi iṣẹ́, iṣẹ́ tí mò ń ṣe, àwọn tí mò ń bá ṣiṣẹ́, àwọn oníbàárà mi, wọ́n lè sẹ́ǹdì ímeèlì sí mi. Kí n máa jẹ́ kó kí n lè máa yẹ̀wò lóore kóòré. Ọ̀pọ̀ ìgbà lóò sì jẹ́ pé ta bá ṣe n wò tán ni mo máa ń parẹ́. Ìgbà mìí sì re mo máa ń fi lẹ̀ fún ìgbà pípẹ́. Paapa júlọ àwọn ímeèlì tó bá ṣe koko, to je pe mo lè nílò lọ́jọ́ wájú, mo màá n fi í lẹ̀ síbẹ̀ kí n lè padà lọ wo nígbà tí boya àríyànjiyàn fẹ́ ṣẹlẹ̀ àbí mo fẹ́ rí òkòdoro nǹkan tí mo fẹ́ fi jẹ́rìí sí nǹkan kan, mà lè padà lọ wo. Tori náà mo lè máa, mo lè máa pa iyẹn rẹ́. Ṣùgbọ́n pupo nnu wòn lo jẹ́ pe mo máa ń parẹ́. Nítorí mi ò ní fẹ́ kí kokan máa kún bẹ́ẹ̀, ko máa kún bẹ́ẹ̀. Hmm. Bákan náà, ọ̀pọ̀ ìgbà lo jẹ́ pé mo máa ń fi ẹjọ́ sùn lórí àwọn nǹkan kan boya lórí àwọn ìkànnì tí n bá ń lò tàbí àwọn ètò orí fóònù mi tí mo ṣẹ̀ṣẹ̀ rí pé, ona gba, ṣiṣẹ́ àwọn ò tẹ́ mi lọ́rùn. Máa tẹ ímeèlì ránṣẹ́ sí àwọn tó, tó ṣe nǹkan o hun. Màá sì, màá sì sọ fún wọn ntí o komi lominu. Boya tí n bá fe dúró dé esí wọ̀n, màá wọ inú ímeèlì mi lọ. Màá lọ màá yẹ̀wò lóore kóòré. Ǹjẹ́ mo màá n ṣe niyen gbogbo ìgbà ni mo màá n wo ímeèlì mi.

Àṣálẹ́ ni ìgbà tí mo máa ń sábà ṣiṣẹ́ jù. Mo fẹ́ràn kí n wà ní inú yàrá mi lálẹ́ kí n sì máa gbádùn orin aládùn nígbà tí n bàn ṣiṣẹ́. Nítorí ìgbà yẹn ni mo sábà máa ń fi iṣẹ́ mi sí. Tí n bá ti ń gbádùn orin yẹn, iṣẹ́ máa ń wù mí ṣe. Mo sì máa ń ṣe pẹ̀lú orí pípé. Nítorí kò ní sí ariwo, kò ní sí ohun kankan tó máa tún máa pàkúta sí ìrònú mi. Iṣẹ́ mi sì máa lọ géregé torí pé gbogbo ọpọlọ mi ni màá fi sí i. Kò ní sí ohun tó máa gbà fíìsì mi yàtọ̀ sí iṣẹ́ náà. Ìgbà yen náà, alẹ́ máa ń parọ́rọ́, ó sì máa ń rán mi lọ́wọ́ láti lè máa ṣiṣẹ́ mi lẹ́kùn rẹ̀re. Bí ó ti jẹ́ pé mo fẹ́ fi wo fíìmù náà ni, lórí ẹ̀rọ amóhùnmáwòrán mi, màá le è wo láìsí pé ẹni kankan dì mi lọ́wọ́, láìsí ìdíwọ́ kankan. Nítorí gbogbo àwọn tí a jọ ń gbé ilé, gbogbo wọn ti gba yàrá wọn lọ. Oníkálukú a sì máa ṣe ohun tó wù ú ní yàrá rẹ̀. Nítorí náà kò ní sí ẹni tó máa wá láti wá dààmú láti pàkúta sí ohun tí mò ń ṣe. Bákan náà, alẹ́ ni mo máa ń sábà lomi ra-- l'óminira àti gbá, eh, géèmù mi tí mo máa ń gbá lórí ẹ̀rọ alágbekà mi. Kò ní sí ohun kankan tó máa fún mi ní wàhálà. Kí ó sì ní sí pé, eh, mo, mo ronú tí màá jẹ torí màá ti parí o, màá ti tètè jẹun kí ilẹ̀ tó ṣú, bà-- bẹ́ẹ̀, pátápátá. Màá ti jẹun, màá sì máa bá ohun kan iṣẹ́ yẹn tí mò ń ṣe yẹn lọ. Àṣálẹ́ náà ni mo máa ń fi ń ṣe àwọn iṣẹ́ inú ilé lọ́pọ̀ ìgbà. Nítorí ara mi tí màá ṣí ilé, ara mi a ti gu gbegbe láti i iṣẹ́. Àṣálẹ́ tàbí kùtùkùtù òwúrọ̀ ni mo máa ń ṣe eléyìí. Eléyìí náà, tí n bá ti rí pé, tí n bá ti rí pé iṣẹ́ kan wà tó le tí mi ò tí mi ò pọ́nkànpọ́n lé lórí tàbí tí orí mi ò fi bẹ́ẹ̀ gbé, mo máa fi ilẹ̀ di àṣálẹ́ kí ó lè rọrùn fún mi láti ṣe. Ìgbà yẹn ni màá le fi gbogbo okùn inú mi, ìrònú mi, ọpọlọ mi ṣe. Tí ó bá sì jẹ́ pé iṣẹ́ oníbàárà mi ni, ìgbà yẹn ni wọ́n máa rí iṣẹ́ tó dà ju tí mo ṣe. Nítorí pé ìgbà yẹn gangan ni ó wù mí láti ṣe. Ìgbà yẹn gangan ni ó tún jẹ́ pé gbogbo ohun tí mo ní ni mo máa ń fi fún un láti ṣe. Tí iṣẹ́ náà tí máa wà pa ní ojú oníbàárà mi.

Fóònù alágbeka mi Samsung ni. Mo tún ní mii, torí méjì mo ní. Ikeji yẹn ni Redmi. Nítorí náà mo ń lo Samsung, mo dè tún lo Redmi. Samsung oríṣiríṣi, ṣùgbọ́n èyí tí emi ń lò óun ní Samsung S21 Ultra, Samsung S21 Ultra. Mo nífẹ̀ẹ́ gan, mo tún máa fi ń gbá game kódà oun tí mo fi ń ṣe jù ni yen, mo màá fi ń gbá game ni. Nítorí iṣẹ́ rẹ̀ dára, ó yára bí àṣà, ó gbé ẹrù, ó sì máa ń ṣe ọ̀pọ̀ nǹkan tí mo máa fẹ́ ní pẹ̀lú ìyára kankan. Tí tẹ̀ rẹ̀ náà sì wà, ó sì dára. Bi kan bá ń, tí bá ń tẹ̀ o máa ń fẹ́lẹ́ lọ́wọ́. Ó sì máa ń, ó sì máa ń jẹ́ kó rọrùn fún mi láti tètè tẹ̀ nǹkan ní kànmọkọ́bọ ní pẹ̀lú ìyára. Ṣùgbọ́n Redmi mi ẹ́h kò lè ṣe iṣẹ́ tó pọ̀ bí i ti Samsung mi, torí ẹ̀mí ẹ ọ̀ gbe bá ṣe ṣẹ́ òun ni yẹ́n, ẹ̀mí ọ̀gbẹ́, àmọ́ bátìrì rẹ̀ ó máa ń pẹ́ já ju ti Samsung yẹn lọ. Samsung náà kì í ṣe pé ó máa ń, ó máa ń tètè já ba yẹn, àmọ́ ti Redmi yẹn tún ṣe jù lọ. Bákan náà Redmi yẹn ní ààyè tó láti gba ọpọ nkan si, ọ̀pọ̀ nǹkan sí. Ó máa ń, ó máa ń, ó jẹ́ ẹ́, ẹ́ ìlọ́po méjì iye ààyè tó wà nínú ti Samsung yẹn, òní ti Redmi ni. Nítorí náà ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé tí mo bá fẹ́ wa nǹkan jáde lórí ìkànnì, tàbí tí mo fẹ́ wa eré orí ìtàgé tàbí fíìmù nǹkan jáde látorí ìkànnì, ó máa ń wú mi láti ṣe lórí Redmi yẹn káàka ki n ṣẹ́ sórí Samsung mi. Lórí Redmi yẹn ní ààyè tó fẹ́ gan. Àmọ́ Samsung mi yẹ́n mo máa ń fi mú yàn gan ju. Gbogbo ibi tí ba ń lọ ló máa ń wà pẹ̀lú mi. Redmi náà máa wà pẹ̀lú mi ṣùgbọ́ Samsung mi máa n yọ síta torí pé ẹni tí bá fẹ́ kó ìyàn ẹni kéré. Èèyàn gbọdọ̀ fihàn pé èèyàn náà ò kéré ni. Samsung ṣírè, òun ni mo máa ń rà láti ìléwá láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ síí ra fóònù. Samsung ni mo máa ń sábà rà torí àwọn ni ó, ó gborí. Ó ni, ó jáwé olu borí nínú gbogbo àwọn fóònù táa ṣe tá láàyè yìí. N ò sì ṣe, mi ò sì fẹ́ràn, ẹ́ iPhone rárá torí náà ni mo ṣe máa n rà Samsung. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé mo máa ní Samsung méjì lọ́wọ́ nítorí okan ṣà wù mí kí n máa ní Samsung lọ. Hmm. Fóònù mi ohun kan gan mo tún fi ń ṣe gbigba ohun sílẹ̀ yìí órí Samsung ni mo ti ń ṣe. Mo sì nífẹ̀ẹ́ Samsung gan gan. Kódà tí bá, pàpà fẹ́ ra fóònù olowo nlà mí tó bá ju eléyìí lọ, mi ò sì ní tá eléyi, mi ò sì ní fún ẹni kankan. Mo máa ma lo wọn pọ̀ ni. Mo lè wa fún èèyàn ní Redmi mi yẹn kí wọ́n máa lò tàbí kí n tà. Toba jẹ́ pẹ̀ mo maá nílò láti fowó ẹ̀ kún owó fóònù imi. Àmọ́ ní ti Samsung yìí ó máa wà pẹ̀lú mi gbogbo ìgbà tí bá ra fóònù mi ni, paapaa ju lọ Samsung imi. Samsung eléyìí náà máa kú, a máa jẹ́ Samsung méjì tí màá máa lò tàbí ju bẹ́ẹ̀ lọ pàápàá.

Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní ti fi fún wọn lówó. Ṣùgbọ́n lájúrin tí mo máa ń ṣe láti ran èèyàn lọ́wọ́ kọ, gan-an kọ ni iyen. O máa ń wù mí láti jẹ́ pé wọ́n máa wá lo ọ̀dọ̀ mi nígbà tí wọ́n bá nílò iná. Ìdí sì ni pé àdúgbò mi àbí kí n sọ pé ibi tí mò ń gbé, ilé ibi tí mò ń gbé máa ń ní iná. Ó fẹ́rẹ̀ẹ́ jepe gbogbo ọjọ́, wákàtí ọjọ́ la máa fi ń ní iná. Nígbà tí wan bá fi máa mú iná lọ láàárín ìṣẹ́jú mẹ́wàá, iná ti dé padà. Nítorí náà àwọn èèyàn máa ń fẹ́ láti wá ṣọ́dọ̀ mi sínú yàrá mi láti wa máa, eh, charge fóònù wọn àti àwọn nǹkan mìíràn tí wọ́n bá ní. Òre tí mo sì máa ń ṣe fún wọn ni ẹ. Nítorí pé kò kí n ranrun nigba mi, ìdí nìyẹn tí màá fi ká sí orí. Ká ní ihun ti emi náà máa ń gbádùn sí i pé kí i ní àwọn èèyàn ní tó sí mi. A lé jọ máa rojọ́. Ẹ̀hẹ̀n. Mi ò bá sọ pé, nitorí, nitorí n ayé ń ṣe náà ni pé kí eyàn jọ máa ní gbólóhùn, kí eyan máa ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn èèyàn. Àmọ́ emi ò fẹ́, o máa ń wù mí kí n máa dá wà lọ́pọ̀ ìgbà. Nítorí náà tí n bá ní èèyàn nitósì pápàjù lọ, nítorí pé won wá gba iná sórí ẹ̀rọ alágbèéká wọn àti àwọn nǹkan mìíràn tí wọ́n bá wá charge, ó máa ń, ó máa ń ní mi lára lọ́pọ̀ ìgbà. Nítorí mi kì í fẹ́ àwọn èèyàn ní tó sì, ṣùgbọ́n mo máa ń fẹ́ ṣe, nítorí ìrànlọ́wọ́ ló máa jẹ́ fẹ́ni ná. Ọ̀nà mí tí mo tun máa ń gba ran èèyàn lọ́wọ́, ohun ni tí n bá wà nínú ọkọ̀ èrò tí mò ń lọ ibìkan tí mo sì rí ẹni kan tí mo mọ̀, papà jùlọ tó kéré sí mi tàbí tó jẹ́ ọmọdé tàbí tí mo mọ̀ ipò ǹnkan ẹ bí kò fi bẹ́ẹ̀ ni lọ́wọ́, mo máa ń sanwó ọkọ̀ náà fún, mo máa ń bá a sanwó ti ẹ. Ẹni náà lè dù pé, kó má sì dù pé nígbà mí mọ̀. Púpọ̀ nínú wọn sì máa ń dùpe to jẹ́ pé tí wọ́n bá tun rí mi nígbà mi, wọ́n á tun dùn pé mo ṣeun ọjọ́ ó. Ọ̀nà kan náà ni iyen. Ìnú mi sì máa ń dùn. Mo máa ń láyọ̀ tí bà ń ṣe àwọn nǹkan. Kódà mo ti dìde lọ ra àwọn nǹkan ìlò oúnjẹ àti oúnjẹ fún ara e. Mo ti lọ gbé fún àwọn kan orí nígbà tí wọ́n ò ní nǹkan. Ti kì í ṣe pé mo sì máa ń polongo ẹ̀fẹ́ lò mi pe e mo ṣe ení báibái lóre. Tí a bá jáde, tí a bá dé ibìkan tó ti ẹ̀ ká ra nǹkan, ìgbà mì mọ̀ máa ń fẹ́ sanwó láti àpọ̀ ara mi. Nígbà tí mo báwa rí pé ẹni kejì náà o fibe ni lọ́wọ́ tàbí kí o jẹ́ pé èyi tò nílọ́wọ́ yẹn ó fẹ́ lò nígbà mi, màá yàn dára mi láti sanwó yẹn. Ó sì lè jẹ́ pé ẹni ti ebí ń pa ni tí mo rí tó kàn wà tó jáwà tó jókòó, tí ò ní nǹkan kan, tí mo bá bẹ̀rù báa, kí ló ṣe lọ́yún, òun o ti jẹun, òun o ti jẹun látara ro lo faa. Bí èbí de n pa, òun ò sí ní owó kankan lọ́wọ́. Anu wan máa ń ṣe mi, mo sì máa ń rán wọn lọ́wọ́. Kódà mo ti ń ṣe iyen láti kékeré nítorí àwọn òbí mi fi tó mi ní pé tí a bá ti rí ẹni ti ebí ń pa, tí ó bá wà lágbára wa, kó dàá kó má tó, awa fun arawa gan ká pin pẹ̀lẹ́ níyẹn. Bàbá mi máa ń sọ inkankan nígbà yẹn, wọ́n máa ń sọ pé bí ìfẹ́ bá wà, a lè pín ẹ̀dọ̀ èṣinṣin. N ò fi jẹ́ pé kódà nì bí nǹkan nínú àìní èmi gan fúnra mi, mo máa tún pín fún àwọn èèyàn. Ìnú mi sì máa ń dùn gan, mo máa ń láyọ̀ gidi gidi nítorí pé fí fún èèyàn ní nǹkan, ó máa ń fún ni láyọ̀ ju gbi gba nǹkan lọ. Bíbélì náà ló sọ bẹ́ẹ̀. Èmi náà sì máa ń rí inú ayé mi ìgbà tí mo bá ti fún èèyàn ní nǹkan, mo máa ń láyọ̀ ju ti ìgbà tí màá gba nǹkan lọ lọ́wọ́ àwọn èèyàn.

Mo fẹ́ràn kí n máa wo eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀, àfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo fẹ́ràn jù kódà o wù mí kí n ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù, ibi tí wọ́n ti lè máa yànàna ohun tó ṣẹlẹ̀ nínú eré bọ́ọ̀lù, orí pápá tí wọ́n ṣẹẹ gbà kan tàbí tó ṣẹlẹ̀ sẹ́yìn tàbí kí n máa ní àríyànjiyàn pẹ̀lú èèyàn. Nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn ẹ gan ni, bákanna mo tún fẹ́ràn kí n máa gbá, kí n máa gbá bọ́ọ̀lù ọun gan fúnra ẹ̀. Mo máa ń lọ ní ọ̀pọ̀ ìgbà ní ọwọ́ ìrọ̀lẹ́ àwọn ọjọ́ ìsinmi yẹn tàbí ní ìgbà míì ní kùtùkùtù àárọ̀ lọ́jọ́ ìsinmi Saturday. Àti lọ lọ́jọ́ ní weekend Saturday kì í ṣe ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi Sunday náà ni ìrọ̀lẹ́ nígbà tí a bá ti parí ọ̀pọ̀ àwọn ìgbòkègbodò ọjọ́ náà títí kan liọ sílé ìjọsìn, a máa lọ gbá bọ́ọ̀lù. Inú mi máa ń dùn láti wo bọ́ọ̀lù, ó sì máa ń, inú mi sì máa ń dùn láti gbá bọ́ọ̀lù nítorí pé wọ́n máa ń fún mi láyọ̀. Mo sì fẹ́ràn bí àwọn èèyàn ṣe máa ń gégée bí wọ́n fi máa ń gbá bọ́ọ̀lù sínú àwọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó máa ń ṣẹlẹ̀ lórí pápá nínú eré bọ́ọ̀lù àfẹ-aláfẹsẹ̀gbá. Bákanna mo fẹ́ràn kí n máa gbá géèmù tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù náà ni. Kódà ohun ni mo máa ń fi ẹ̀rọ alágbèéká mi Samsung ṣe. Mo máa fi ń gbá bọ́ọ̀lù ni. Ìyẹn máa ń fún mi láyọ̀ jọjọ nítorí pé kò tiẹ̀ nílò kí àwọn èèyàn wà nítòsí mi rárá. Mo le dà wá nínú yàrá mi kí n máa bá kọ̀ǹpútà play. Ìgbà míì ní ó jẹ́ pé tí n bà ti gbá bọ́ọ̀lù sígbó, màá kan pàriwo. Ìgbà mií sì re inú máa ń bi mí sí, ẹ́ẹ́, ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù mi tàbí ẹ́ẹ́ ẹni kan, ẹ́ẹ́, àgbá bọ́ọ̀lù mi tó wà nínú fóònù, nínú géèmù mi nígbà tó bá gbá ìgbàkúgbà tàbí tí ó da góòlù nu tó yẹ́ kó dà sínú àwọ̀n, mo màá ń kanra mọ wọn. Ìgbà míì sì máa ń fi ìbínú pa fóònù mi kúrò nínú géèmù náà nígbà tó bá ti fẹ́ su mi tí n bà rí pé kọ̀ǹpútà kan ń ṣe mí bí ọṣẹ ṣe ń ṣojú. Mo sì fẹ́ràn kí n máa gbọ́ orin náà. Ó wà lára àwọn ǹkan tí mo máa fi ń dára yá. Lẹ́yìn gbígbá bọ́ọ̀lù, wéwo bọ́ọ̀lù, gbígbá géèmù tó, pápá èyí tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù. Àwọn mìíràn wà tí mo máa ń ṣe nígbà míì náà tí ò ń ṣe géèmù oní bọ́ọ̀lù nìkan. Ìgbà míì mo máa ń gbá géèmù tí a ti ń sáré pẹ̀lú mọ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́, tí ẹ́ẹn, ìyẹn niwọ́n ń pè ní car racing. Mo máa ń ṣe ìyẹn náà ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́ mi ò fi bẹ́ẹ̀ gbà tíẹ bí ti, èyí táa fẹsẹ̀ gbá tí mo máa ń gbá lórí ẹ̀rọ alágbèéká mi. Ìgbà míì siire máa ń gbá, gbá lórí ẹ̀rọ kọ̀ǹpútà mi. Ó sinmi lórí, ẹ́ẹ́, ipò tí mo bà wà nígbà yẹn tàbí ibi tí bà wà nígbà yẹn. Hmm, tí mo n ba dẹ ń gbọ́ orin náà, mo máa ń fẹ́ kí ó jọ bí ìgbà tí màá ń ṣiṣẹ́, mo máa ń gbọ́ orin tàbí tí màá ń ṣiṣẹ́ ilé. Ó sì máa ń dà mí lára ya torí ara mi á yá gágá, gbogbo ọkàn ni mo máa fi bá orin rẹ̀ lọ kódà màá tún máa jó pàápàá àwọn ǹkan tí mo máa ń fẹ́ràn láti ṣe nìyẹn. Tí mí o bati ni, tí n bà ti, tí n bà ti nílò rẹ̀ tàbí tó bá ti wù mí láti ṣe, àwọn ǹkan tí màá ń ṣe nìyẹn láti lè dá mi, ara mi lára yá.

Mi ò ní àkókò kan pàtó tí mo máa ń jí. Mi ò sì fi àkókò kan pàtó sílẹ̀ lórí ìránnilétí orí ẹ̀rọ alágbèéká mi. Àlá amú mi láti jí ni mi ò fi sí i rárá. Nítorí mi ò kí ń sábà jáde kúrò nílé. Mi ò sì ní iṣẹ́ tó ṣe tọdọ́ gbà pé kí n dìde láti lọ wẹ̀ fún ibi iṣẹ́. Inú yàrá ni mo sábà máa ń wà. Ìbá mi mọ̀ye jí lágo mẹ́fà àárọ̀. Irú èní sì mo ti jí láti bí i ago mẹ́ta òru. Mo lè ṣe wá títí dé àsìkò yìí. Ba ti máa dọ́wọ́ ago márùn-ún báyìí, màá tún padà lọ sùn. Nítorí náà mi ò ní ago kan pàtó tí mò ń jí. Nígbà tara mi bá yá, mo máa ń pẹ́ jí gan ni. Tàbí bó jẹ́ pé màá kọ́ máa sùn, màá máa jí yórí kórè. Hmm, nítorí ó máa ń ṣe bí bátara mi kò bá ti yá ni ẹ́. Ìbá mi ṣì rí ẹ́, tó bá jẹ́ pé mo ti fẹ́ rìnrìn àjò àti sùn kí ń rọrùn fún mi. Nítorí pé màá máa wò pé mo ti pẹ́. À, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti já mi lẹ́ẹ̀. Èèyàn nílé yìí èèyàn nílé yìí bá ọkọ̀ lọ. Ẹ̀, ọkọ̀ èrò tí mo fẹ́ wọ̀, tí mo fẹ́ rìn ìrìnàjò, bá pà lọ sí ibi tó jìnnà bí Èkó, hmm gbogbo orí ẹni máa ma fi yíkiri. Ìbá mi máa fi lá àlá pé mo ti pẹ́. Nítorí pé mi ò fẹ́, mi ò kí ń fẹ́ gẹ́ kó jẹ́ ojúu mọ̀ọ́mọ̀ kí n tó tẹ́ ọkọ̀ létí. Mo máa ń fẹ́ kí i di ìgbéra kí àwọn èèyàn máa ma bá kí mi ní gbogbo ìgbà. "Ẹ̀ẹ́ ha, ẹ̀ ń lọ ní ẹ̀, ń rìn ìrìnàjò ni" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ò kí ń fẹ́ kí àwọn èèyàn mọ̀ ìrìnàjò mi. Níbi tí màá sùn díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ní ti ojoojúmọ́, mi ò kí ń, mi ò kí ń fi ago aláàánú sílẹ̀ láti jí. Nítorí ìgbà tó bá wù mí ni mo lè jí. Mo sì fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀. Nítorí ó máa ń jẹ́ kí ara mi jí gbigbé. Kí n wà lójúfo. Kí n sì mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ láyé ní ìtòsí mi. Nítorí bí ìgbà tó bá sùn díẹ̀ tí mo ti tẹ̀ jí, màá lè mọ̀ ohun tó ń ṣẹ̀ lẹ̀. Àsìkò tò dẹ̀ máa ń wù mí láti sùn jù tàbí tí mo máa ń sábà sùn jù, ọ̀sán ni. Ngbà tó jẹ pé mo ti mọ̀ pé kò sí èrò lẹ́tí lè wá jà lọ́sàn-án. Bá pà jù lọ nítorí ibi tí mò ń gbé, ibi tó ní èrò bọ̀n. Ìbá a lẹ́ẹ̀yìn kò kí ń sábà rọrùn fún mi. Nítorí àwọn nǹkan tí mo ti fojú we náà tẹ́lẹ̀ ní àwọn ibi tí mò ń gbé tẹ́lẹ̀. A sì ní bí gan fún rẹ̀ nípa alẹ́. Tán àwọn nǹkan wá jà wálolẹ́. Nítorí náà mi ò kí ń jẹ́ kí ń rọrùn sí ìdálẹ́ná bíi ti ọ̀sán.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú òun jẹ́jẹ́, mo sì máa ń ṣáájo wọn. Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀wọ̀, nítorí mo máa fẹ́ kí wọ́n fi ọ̀wọ̀ hàn fún mi ná. Mo sì mọ̀ pé láìsí àwọn oníbàárà mi kò sí má ṣe ní owó lọ́wọ́ tàbí tí màá ṣe jẹun tàbí láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe tí ó láà ọ̀rọ̀ owó lọ. Nítorí náà mi kí ń kanrá mọ́ àwọn oníbàárà. Kódà tí nǹkan tó máa ń ṣe, tó máa ń fẹ́ rà bọ̀ bá bàárà dé tàbí nǹkan tí wọ́n nílò látọ̀dọ̀ mi tí mi ò bá ní, mi ò kí ń bújúmọ́ wọn. Mo sì máa ń fi ohun jẹ́jẹ́ bá oníkálukú wọn sọ̀rọ̀. Àwọn oníbàárà mi wà lára àwọn gbòógì tẹ́jẹ́́ pé láìsí wọn kò sì máa ṣe rówó muwọ́ mu wọlé tàbí ri ọwọ́ mu sẹ́nu. Ó ṣe pàtàkì gan láti máa bá ni rí rí èèyàn lo pẹ̀lú ọ̀wọ̀. Ṣùgbọ́n pàápàá julọ àwọn oníbàárà nítorí wọ́n lè gbìyànjú láti máa ra jámọ̀ nítorí ìwà èèyọ̀ tàbí ìwà àìṣáájú. Tí wọ́n bá tún ṣáájo wọn tó nà, wọ́n lè gbé iṣẹ́ wọn lọ sí ibòmí tàbí tí wọ́n máa ra nǹkan ọ̀dọ̀ mi. Nítorí náà ọ̀wọ̀ tí mo máa ń fẹ́ kí àwọn èèyàn fún mi ní gbogbo ibi kibibi tí màá wà, pàápàá jùlọ àwọn-- kódà pé àwọn alàgbà, ẹ́, àwọn àgbàlagbà. Kì í ṣe ọmọdé nìkan ni mo máa fẹ́ kó bọ̀wọ̀ fún àgbàlagbà gan-an. Ìdí nìyẹn tó fi jẹ́ pé mo sì máa ń bọ̀wọ̀ fún ọ̀pọ̀ èèyàn ná. Àwọn oníbàárà mi sì jẹ́ ọ̀pọ̀ lára àwọn àwọn tí mo máa ń bọ̀wọ̀ fún.

Kọfí jẹ́ ǹkan tí mo máa ń mu láàrọ̀ níbi ọ̀wọ́ aago mẹ́sàn-án àárọ̀. Òó ni mo máa fi ń ṣe ohun mímu láàrọ̀ kí n tó jẹun. Tí sì ni pé ó máa ń jẹ́ kí ara jí pépé, máa ń jẹ́ kí wà lójú fò, kí ó gbọ́dọ̀ mi sí ṣiṣẹ́ dáadáa. Kọfí dúdú pẹ̀lú mílíìkì ní ọ̀wọ́ aago mẹ́sàn-án àárọ̀, gbogbo ara máa ṣiṣẹ́ bó ṣe yẹ ko ṣiṣẹ́. Kí n tó jẹun rara bẹ́ àbí wákàtí kan sí ìgbà tí èèyàn máa jẹun jẹ àárọ̀ ni kò ti mu kọfí yìí tàbí kí ó ti jẹun lára níbi aago mẹ́jọ kí ó wá mu kọfí ní aago mẹ́sàn-án, ó máa jẹ́ kí ara máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni n òsí ṣe máa ń lò. Àmọ́ ní titi èyí ni ti ẹkọ kọ ni mo máa ń mú. Mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n torí pé mo fẹ́ràn àwọn ǹkan mìíràn jù lọ bí i ohun mímu ẹlẹ́rìndòdò, ó ní jẹ́ pé ẹkọ kọ ni mo máa ń mu tì. Ṣùgbọ́n ní ti kọfí ń tí ẹ, ó fẹ́ẹ́ le jẹ́ pé àrárọ̀ lójoojúmọ́ ni mo máa ń mú.

Mo fẹ́ràn kí n máa wọ fìlà, àmọ́ fìlà tí mo máa ń wọ máa ń jẹ́ lórí aṣọ ìmúróde, níṣe aṣọ patí tó jẹ́ àwọn aṣọ ìbílẹ̀. Mi ò kí ń wọ fìlà lórí aṣọ tí àkàn fi ń ṣeré jáde, bí i àwọn aṣọ ìgbàlódé, mi ò kí ń wọ fìlà lórí rẹ̀. Ṣùgbọ́n àwọn aṣọ ìbílẹ̀ bí i ankara, bí i léèsì, bí i àwọn aṣọ senator tí wọ́n fi ń rán a gba dáa, dansikí, awọ́n bí òfin ẹ, ni òun tí mo máa wọ fìlà lélórí ni. Ìdí sì ni pé mo máa ń wọ àwọn aṣọ yẹn lọ́pọ̀lọpọ̀. Kódà bí, bí, ẹ́, ìdá ọgọ́rùn-ún nínú ọgọ́rùn-ún, ìyẹn eighty percent, ló fi jẹ́ pé aṣọ ìbílẹ̀ ni mo máa ń wọ jáde. Mo máa ń wọ lọ ilé ìjọsìn, mo máa ń wọ lọ ibi ayẹyẹ, mo máa ń wọ lọ àwọn ìpàdé ńlá àti àwọn, ẹ́, ẹ́, ibi ìgbafẹ́ tó jẹ́ ti elérò ńlá, elérò púpọ̀. Kódà mo máa ń wọ lọ ibi tí mo bá fẹ́ lọ ra nǹkan níbi ilé ìtajà ńlá bí i àwọn shoprite àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń wọ lọ bẹ́ẹ̀, mo sì máa ń wọ fìlà lélórí. Fìlà máa ń gbé ẹwà aṣọ yọ, ó sì máa ń dá, jẹ́ kí ẹeyan dàbí èèyàn pàtàkì láwùjọ. Ma ń jẹ́ kí ẹeyan jọ èèyàn ńlá lójo àwọn èèyàn. Ìdí nìyẹn tí mo ṣe máa ń wọ. Mo sì sábà máa ń fẹ́ wọ ọ́n náà nígbà tí n bá wà ní ibi tí àwọn èèyàn jàǹkànjànkan bá wà àbí tí ó ṣeéṣe kí àwọn èèyàn jàǹkànjànkan gbà kọjá. Ìdí tí ó sì ni pé mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ mí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere. Ọmọ Yorùbá rere tí ò bá wọ fìlà kò fi bẹ́ẹ̀ hàn, kò pé ìmúra e ọ̀tí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìyẹn sì fi hàn wí pé fìlà ó wà lára nǹkan pàtàkì tó oye kí a máa wọ mọ́ aṣọ tí a bá fẹ́ fi hàn pé ọmọ Yorùbá ni. Èyí tí mo sì máa ń ṣe lóòrèkóòrè. Tí mo bá lè ṣe, tí mo lè máa wọ fìlà náà lórí aṣọ ìgbàlódé, àwọn irúu fìlà tí a máa ń, tí a máa ń ṣe síwájú, tí ó máa ń, tí a lè yí sẹ́yìn, tí a lè yí síwájú, màá ṣe é. Ṣùgbọ́n kò fi, kò fi bẹ́ẹ̀ kí n ya mi lára láti ṣẹ. Nítorí mi ò fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ kí n gbádùn e, kò kí n, kò kí n jẹ́ kí n dára yá bí i ìgbà tí bá kọ wọ aṣọ lásán láì wọ fìlà lélórí. Àmọ́ ní ti aṣọ ìbílẹ̀, inú máa ń dùn tí mo bá ti wọ̀. Àwọn èèyàn a tí ẹ máa ń jẹ dùndún mi, wọn máa ń kó mi jẹ, ní gbogbo ìgbàtí mo bá ti wọ̀ nítorí mo máa dàbí bàbá aláyé kan àbí olówó ńlá ká bọ́ sì lè jẹ́ pé mi ò ni ẹowo. Ṣùgbọ́n fìlà yẹn máa ń gbé mi yọ. Àwọn mìíràn sì máa ń fẹ́, wọ́n máa ń fẹ́ ẹ́, wọ aṣọ bí mo ṣe ń wọ aṣọ yìí, àwọn náà sì máa fẹ́ ṣe irú ẹ. Inú mi sì máa ń dùn tí mo bá ti wọ̀. Tí mo bá dẹ̀ síí rí àwọn mìíràn yẹn, wọ́n ta ń bèèrè lọ́wọ́ mi báwo ni mo see ṣe, táwọn náà sì ń wọ̀n nítorí pé mò ń wọ̀. Nítorí mo o fún wọn ní, mo kò fún wọn ní ẹ̀kọ́ nìyẹn láti mú ìmúra mi.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá Barcelona. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ni wọ́n. Wọ́n tún máa ń ṣe dáadáa lóore kóre. Mo yàn wọ́n láàyò torí ẹnikan tó ti kọ́kọ́ gbá bọ́ọ̀lù fún wọn nígbà tí mo n dàgbà, tí mo ṣẹ̀ṣẹ̀ n dàgbà, nígbà yẹ́n tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ nípa bọ́ọ̀lù. Orúkọ rẹ̀ ni Gucho Ronaldinho. Ọmọ ilẹ̀ Brazil ni. Òun ló mú barcà, ẹ̀yàn Barcelona tí mò ń sọ yí, tí a ti máa ń pè ní Barca. Òun ló gbé wọn wá sí ọwọ́ òkè inú eré, ẹ́, bọ́ọ̀lù gbígbá ní gbogbo àgbáyé. Ó fẹ́ le jẹ́ pé gbogbo ibi tí ikọ̀ Barcelona bá ti ń gbá bọ́ọ̀lù nígbà yẹn ni wọ́n ti máa ń jáwé olúborí. Ronaldinho yìí ló sì máa ń jẹ ọ̀kan gbogi nínú àwọn tó ti máa gbá bọ́ọ̀lù sínú àwọ̀n nígbà yẹn naá. Kódà ó gba àmì ẹ̀yẹ tó tóbi jùlọ nínú, ẹ́, eré ìdárayá bọ́ọ̀lù gbígbá. Ó gba ẹyọ kan níbẹ̀ nígbà yẹn lọ́hun. Ó sì máa ń mú kí ọ̀pọ̀ àwọn èèyàn fẹ́ràn ikọ̀ Barcelona nítorí bí ó ṣe ń gbá bọ́ọ̀lù. Lẹ́yìn ìgbà tó kúrò tán, ọmọ kan náà tó ti n wá, tó ti ń gbá bọ́ọ̀lù làti kékeré fún ikọ̀ Barcelona tí orúkọ rẹ̀ náà jẹ́ Lionel Messi. Ó tún wá jẹ́ kí n túbọ̀ fẹ́ràn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona yẹn dáadáa tí ó fi jẹ́ pé títí di ìsinyìí, ẹ́, ọmọ náà yẹn, Lionel Messi yen, òun ló jẹ́ kí n fẹ́ràn Barcelona títí di ìsinyìí. Kódà òun gan fún ra e àti ìgbà tó kúrò. Gbogbo ibi tó bá lọ ni mo ti máa ń wo, ẹ́, eré ìdárayá wọn àti ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n máa ń ní. Ó jẹ́ yẹ́ kín lè rí wò torí mi ò lè gbàgbé ohun ribiribi tó ti ṣe fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona àti bí ó ṣe ń gba àmì ẹ̀yẹ lọ́tùn-ún ló sì ti ohun ṣe ohun kan ribiribi tó sì jẹ́ pé àwọn èèyàn fẹ́rẹ̀ lè máa jọ́sìn bí Ọlọ́run kan. Kódà wọ́n ti e tun máa ń pè ní Messiah, bí Jésù, nítorí pé òun ló máa ń gba ikọ̀ Barcelona lẹ́ lọ́pọ̀ ìgbà. Nígbà tí wọ́n bá ti, tí ó bá ti dàbí pé wọ́n máa pàdánù àmì ayo wọn. Ibajẹ́ pé wọ́n ti pàdánù àmì ayo sí ibi méjì sódo, ó kàn lè gbé wọlé tàbí ó jẹ́ pé ó kàn máa gbé bọ́ọ̀lù fúnra ẹ̀ láti lọ gbá sínú àwọn fúnra ẹ̀ lái ṣe pé ẹlòmíràn rán-an lọ́wọ́. Ó máa géegege títi to fi máa lọ gbá sínú àwọn. Idi ni yen tí mo fi feran e. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona sì iye àwọn àmì ẹ̀yẹ tí wọ́n ti gba, ẹyẹ ìfé tí wọ́n ti gba. Òun ni ìkejì nínú gbogbo àwọn, ẹ́, ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wà ní Europe. Real Madrid, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid nìkan ni ó ní, ẹ́, ìfé tí ó pọ̀ ju wọn lọ ní gbogbo àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wà ní Europe. Torí náà Barcelona kì í ṣe ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó kéré rárárá, àwọn èèyàn sì kó yan wọn kéré. Nígbà tí wọ́n bá ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tí gbogbo àwọn tó wà ní Europe máa ń gbà iyẹn, UEFA Champions League, Barcelona máa n wà lára àwọn tí wọ́n máa ń pe pe Ó ṣe é ṣe kí wọ́n gbá ìfé náà. Mi ò sì, kò sì, mi ò, mi ò sì kí n kaba mọ̀ pé mo bẹ̀rẹ̀ sí máa tọ̀ wọ́n lẹ́yìn nítorí pé wọ́n máa ń mú inú mi dùn ní gbogbo ìgbà. Maa n fẹ́ràn kí a máa wò wọ́n.

Oṣù kẹta ni a bí mi, oṣù kẹta gangan ládẹ̀ bẹ̀rẹ̀ léèni. Ẹ̀ri bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ ẹ? Oṣù kẹta, ìyẹn oṣù March ni a bí mi. Inú mi sì máa ń dùn fún oṣù yìí nítorí pé ó tún mọ̀ sí pé mo ju àwọn ọ̀pọ̀ nínú àwọn ẹgbẹ́ mi lọ, àwọn tí a bá jọ bí ní ọdún kan náà. Ó máa ń sábà jẹ́ pé mo máa ń jù wọ́n lọ nítorí pé a bí mi ní oṣù kẹta tí ó jẹ́ ara àwọn oṣù àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ ọdún. N o sì fẹ́ràn kí máa fi èyí, kí máa fi díwọ́n bí mo ṣe ju èèyàn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí n bá gbọ́ pé ẹni kan jẹ́ ọmọ ọdún kan náà pẹ̀lú mi, ọ́kán mi máa ń kọ́kọ́ sọ fún mi pé mo jù ụ́ lọ nítorí mo mọ̀ pé oṣù kẹta ni a bí mi. Ó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn ó máa wà ní oṣù tó tẹ̀le torí náà mo ti fi ọjọ́ bí ó ti ẹ pe oṣù, mó ti máa fi ju ẹ̀nì yẹn lọ. Bi ó ti jẹ́ pé nígbà mìíràn ó máa ń bu mí lọ́wọ́ tó fi jẹ́ wí pe àwọn mìíràn máa ń jù mí lọ tán tí wọ́n á ti bí lóṣù kìíní àti oṣù kejì tàbí oṣù kẹta ni àwọn ọjọ́ tó wà ṣáájú tèmi. Ṣùgbọ́n lọpọ ìgbà mo máa ń ye ge, mo máa nígbà tí mo bá béèrè oṣù tán bí wọ́n, ó máa ń bọ́ sí ìgbà tí oṣù, ní ó máa ń bọ́ sí oṣù tí ó wà lẹ́yìn ìgbà tí a bí mi. Ni oṣù kẹta, oṣù March ni a bí mi.

Orin tí mo fẹ́ràn jù lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ní World Best, orin Ribina World Best. Pẹ̀lú àṣà wọn tá. Ma ń pe mí World Best. Orin báyìí, orin ẹni. Mi ò lè kọ ọ́ báyìí ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa gbọ́. Òmíràn tí mo tún fẹ́ràn ni Àdùnní tí Rai bina náà kọ. Rai bina náà ló kọ ọ́ náà. Kódà òun náà lo tun kọ spaghetti tí mo tún fẹ́ràn ṣìkẹta. Got them, Rai bina náà ló kọ. Orin Rai bina yìí ni mo máa ń sábà gbọ́ jù, pàápàá jùlọ̀ tí bá ń ṣiṣẹ́ inú ilé, bí i tí bá ń fọ abọ́ tàbí tí mo ń nu ilẹ̀ ilé. Òòrùn yìí mo máa fẹ́ gbọ́ torí ó máa ń wọ̀ mí lára ó sì máa ń jẹ káàrà mi dá ṣáká. Bákan náà èyí tí mo tún máa fẹ́ràn ni Secure, orin tí Kizz Daniel kọ tó kọ pẹ̀lú Zlatan. Secure. Orin, bákan náà, oh, day by Day, Kizz Daniel náà ló kọ pẹ̀lù simi. Gbigba òórùn tí mo fẹ́ràn nìyẹn. Àwọn ni mo sábà máa ń gbọ́ jù tí bá wọrí, eh, Spotify mi tí mo máa fi ń gbọ́ orin. Àwọn orin yẹn ló tò tẹ́lẹ̀ ra jù. Yà to ṣà wọn mi tí mo fi máa ń wá fi gbá wọn lẹ́gbẹ́. Àwọn orin Rai bina ló máa ń sábà gba wájú jù lẹ́yìn orin Kizz Daniel. Kizz Daniel gangan ni mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí àkọrin. O ló sì máa ń ní àwọn orin tó dùn jù nínú gbogbo àwọn orin tí mo ti ń gbọ́ láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ sí máa kọ orin. Àmọ́ ní ẹnu jọ́ mẹ́ta tí Rai bina ti bẹ̀rẹ̀ sí í kọ orin yìí, o fẹ́ lè jẹ́ pé o ló fẹ́ máa gba wájú jù nínú àwọn orin tí mo máa ń gbọ́ torí ọmọ yẹn, àkọrin yẹn kọ́ mọ orin kọ́. Ohùn rẹ̀ dẹ́ dùn. Ó sì mọ bí wọ́n ṣe máa ń kọ àwọn ọ̀rọ̀ orin ẹ tó fi jẹ́ pé ó máa wọ̀yàn lọ́kàn ṣiṣẹ́. Èèyàn máa lẹ́ máa fọkàn bá a lọ. A lè máa gbọ́ pẹ̀lù èmi àti, eh, àti ọkàn. Èmi àti ọkàn láti máa gbọ́ lọ. Ó máa ma wọ̀yàn lára, èèyàn a máa jó sí i. Ẹ̀yà sì máa bá àǹtó ń sọ lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀, bí ìgbà tí ẹ̀yàn ń sọ ìtàn nígbà mi. E díẹ̀ ni ẹ́ tí mo, tí mo ṣe fẹ́ràn orin Rai bina. Tí bá sì ní pé kí n tún wọ àwọn orin míì náà tí mo tún fẹ́ràn, àwọn orin Davido náà lẹ́ẹ̀kọ̀kan. Ó sì jẹ́ pé Davido wà lára àwọn tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí àkọrin ṣùgbọ́n lọ́jọ́ mẹ́ta yìí mi ò kí ń fi bẹ́ẹ̀ gbọ orin ẹ̀ríyẹn tó mi máa ń gbọ́ lẹ́ àwọn ìgbà kan tí mo máa ń gbọ́ ní gbogbo ìgbà. Nísìnyí orin Rai bina àti orin Kizz Daniel ni mo sábà máa ń gbọ́ jù nítorí àwọn ló máa ń sábà ba ipò ohun tí mò ń ṣe mu tàbí nǹkan tí mò ń là kọjá lọ. Tàbí, tí wọ́n bá ń ṣà mú kí ara mi dá ṣáká láti ṣeré, láti, láti túbọ̀ ṣe yagi yagi. Wọn ló máa ń jẹ́ kí n dárayá. Orin wọn sì ṣe jó sí dáadáa. Wọn sì máa ń lo ohun tó dùn. Páápàá jùlọ̀ Kizz Daniel.

Fóònù mi, òun lọ̀rẹ koríkosùn mi. Ó máa ń wà lọ́wọ́ mi sáá nínú gbogbo ìgbà. Kódà ó máa ń dàbí pé tí bá gbé fóònù mi sílẹ̀, bí bí mo máa dákú tàbí mo máa kú. Bẹ́ẹ̀ ni ọ ṣe máa ń rí. Fóònù mi jẹ́ bí ìbejì mi. Kò kí n kúrò lọ́wọ́ mi rárá rárá àti rárá. Àfi tí bá ń sùn, tí bá dẹ̀ máa sùn yẹn gan-an, orun ye ni láti wọra mi gidi gan-an kí n tó lè fi fóònù mi lẹ̀. Ti bá dẹ̀ tí ó ṣe ń jípara báyìí, fóònù mi ni mo kọ́kọ́ ń lọ́wọ́ mú. Ó dàbí ohun tí a dá sí mi lára láti, láti máa tẹ fóònù bí ìgbà tí jẹ́ pé nǹkan àdámọ́ ni. Bí ìgbà tí mo ṣe é ṣe kí ń má sọ̀rọ̀ lójoojúmọ́ kan, bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe kí ń má tẹ fóònù mi lójoojúmọ́ kan. Ìgbà tí fóònù mi bá kú bí àti ò bá sí iná tàbí tí ó jẹ́ pé mo wà níbí kan to jẹ́ pé mi ò lè tẹ fóònù mi, ara mi máa ń wa gbọ̀n ni. Bí ìgbà tí wọ́n, wọ́n ká mi lọ́wọ́ kù tàbí bí ìgbà tí mo kàn wà nínú ẹ̀wọ̀n ara mi, fóònù mi ò, èmi kì í fi fóònù mi ṣeré rárá. Nígbà tí a bá dẹ̀ wo iṣẹ́ tí fóònù ń ṣe, ọ̀pọ̀ gan-an ni, ọ̀pọ̀ gan-an ni. Òun ló máa ń jẹ́ kí n lè máa ní ìmọ̀ sí, kí n lè mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé tó ń lọ lórí àwọn ìkànnì lóríṣiríṣi, àwọn ìròyìn, ojúde ṣójúde, ìròyìn inú orílẹ̀-èdè ta wà yín, orílẹ̀-èdè ibòmíràn, nipà eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fóònù yìí ni ó máa ń jẹ́ kí i ní àǹfààní láti gbọ́ gbogbo àti láti ka gbogbo. Mo sì máa fi ń wo àwọn eré ìdárayá, eré ori' tàgé, àwọn fíìmù oríṣiríṣi àti gbígbá géèmù tó máa ń jẹ́ kí, kí kí gbádùn òun bí mo ṣe máa ń dáwà ní ọ̀pọ̀ ìgbà. Láìsí fóònù mi, kò sí nǹkan mìíràn tí mo lè ṣe púpọ̀. Mo fẹ́ràn fóònù mi gan-an ni. So mí ìfé, mi ò lè fi sọ pé ìgbà pàtó báyìí ni mo fi ń lo fóònù torí ó fẹ́ lè jẹ́ pé gbogbo ìṣẹ́jú tó wà nínú ọjọ́ kọ̀ọ̀kan ni mo fi máa ń tẹ fóònù mi. Èmi kì í fi í lẹ̀ ní ìṣẹ́jú kan. Ti bá ń sùn gan-an, ọkàn mi máa ń lọ síbi fóònù mi. Mo máa fọwọ́ kan bóyá ṣe o wa lẹ́gbẹ́ mi. Kódà bó tí jẹ́ pé èmi nìkan ni mo dáwà nínú yàrá náà, ọwọ́ mi sì máa lọ sí ti ẹlẹ́wọ̀ bí ṣúà ń bẹ̀ ṣá nítorí mo mọ bí tí wọ́n bá fi lè sọ nú. Ó fẹ́ lè sọ pé tèmi bá mi ni ẹ́. Fóònù mi jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn nǹkan tí mo fi ń jẹ ènìyàn tí mo lè tí ń fi ní ìpamọ́ra, tí mo fi ń faradà àwọn nǹkan tí wọ́n bá mi fẹ́ran tí mò ń tí mò ń là kọjá lọ́wọ́ lọ́wọ́ báyìí. Fóònù yìí ni. Kódà láìsí data lórí rẹ̀, mo sì máa ń wá bí màá ṣe tẹ̀ ẹ bó ṣe kí n wo àwọn fíìmù tí mo ní lórí ibẹ̀ tí mo ti wá jáde sórí rẹ̀ tẹ́lẹ̀ tàbí tí mo ti gbà sórí rẹ̀. Mo máa ń wá ìwúlò fún un tàbí kí n gbá géèmù tí ó nílò kí n lo data kí n gbá lórí rẹ̀. Ìyẹn lọ sì máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti lè faradà àwọn ọjọ́ kọ̀ọ̀kan nígbà tí ó bá ṣúwọ́ tàbí tí ó ṣe oúnjẹ tàbí tí kankan tẹ́ẹ́ sí nǹkan tó gbádùn mọ́ ni tí à n lè ṣe àti sí ti tẹ fóònù. Gbogbo wákàtí-- káṣà ni pé nínú wákàtí mẹ́rìnlélógún tó wà lọ́jọ́ kọ̀ọ̀kan, mò ń fi ogún wákàtí, mò ń fi ogún wákàtí tẹ fóònù. Ìyẹn ni tí ẹ ṣe, kò ṣe àbùmọ́ rárá. Torí gbogbo wákàtí tí mo fi ń sùn náà kì í ju wákàtí mẹ́rìn márùn-ún lọ. Káṣà ni pé ọ̀kan wákàtí mọ́kàndínlógún ni mo fi ń tẹ fóònù lójoojúmọ́ bẹ́ẹ̀ ló ṣe rí.